Irú aṣọ wo ni o fẹ́ràn? Aṣọ tí mo fẹ́ràn kí ń máa wọ̀, aṣọ tó máa bo ara, aṣọ tí kò ṣí ara lẹ. Irú àwọn aṣọ tán lè wọ̀ ní ibi iṣẹ́, irú àwọn aṣọ bẹ́ẹ̀ ni màá fẹ́ràn wọ̀. And then, mo màá fẹ́ràn kí ń wọ àwọn aṣọ ìbílẹ̀ mi, àwọn aṣọ tí ò ní ṣí ara lẹ tó máa bo ara, aṣọ ibi iṣẹ́ tàbí àwọn aṣọ àǹkárá tàbí léèsì. Mi ò fẹ́ràn àwọn wọ̀nyẹn, mi ò fẹ́ràn kí ń máa wọ àwọn aṣọ bẹ́ẹ̀.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, maa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Máa ń kọ lẹ́tà níbi iṣẹ́, maa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn ní orí Íńtánẹ́ẹ̀tì, maa ń kọ lẹ́tà dáadáa. "Letter" ni mo máa ń kọ fún àwọn ènìyàn níbi ẹ̀yẹ tí màá fẹ́ kó ba mi ṣé ń kọ, àbí tí màá fẹ́ sọ pé, "à, mo ti ṣé ń kọ báyìí "letter" náà ni màá kọ fún wọn.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Mo mọ̀ nnkan ti ìsọdọ̀tun ọkàn mi túmọ̀ sí i, àmọ́ gbé iyè mi sí ní pé ṣe mo máa ń tún ǹnkan ro lọ́kàn mi. Bá je yen ni, à máa tún ǹnkan ro lọ́kàn mi tí baa tì sọ pé báyìí mo fẹ́ ṣe, màá tun tún ro lọ́kàn mi.

Ṣo fẹ́ran oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni mo fẹ́ran oúnjẹ tó ní ata, o ta díẹ̀ kó má ta jù. Mo fẹ́ran kí máa fi sùn oúnjẹ kó ní ata. Ti i oúnjẹ Yen obá ní ata, ayá ma máa rin mí nìyẹn. Torí ẹ, mo fẹ́ran kí n se oúnjẹ, kó ta mu kó ta jù. Àmọ káta ẹ má pọ̀ ju bí o mú ata mí láya, àmọ kó ní ata nínú.

Orin wo ni o fẹ́ràn jùlọ? Orin tí mo fẹ́ràn jùlọ ni orin Àpàlà. Mo fẹ́ràn orin Àpàlà gan. Mo máa ǹgbọ́ orin Àpàlà lóore kórè. Tt mi ò bá ṣe nǹkan kan báyìí mo ti fi orin Àpàlà sí, tí mo bá ǹgbọ́ orin Àpàlà, máa máa yí orí díẹ̀ díẹ̀, máa, máa gbádùn orin Àpàlà ní jẹ́jẹ́ mi.

Báwo ni o ṣe máa ń bínú lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà, ìlú ìlà wò àbí tí o bá wà nínú ilé lo fẹ́ sọ? To ba je pe bí mo ṣe máa ń ṣe àkókò mi tí mo bá wà nínú ilé, màá pin ni, máa mú ti ṣe, n ti pín akókò tí màá kawe, akókò tí màá dáná, akókò tí màá tọ́jú ọmọ, mo ti pín ni. Àmọ́ tí, tí bá jẹ́ ti nínú ìlà, nínú ìlà, mi mọ ǹkan tó fẹ́ ṣọ̀ni nípa ìlà.

Báwo ni o ṣe máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́? Bí mo ṣe máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́ ni pé tí n bá kuro nle làárọ̀ Màkọ́kọ́, wọ ọ̀kadà dé ibi tí màá ti wọ́ mọ́tò tó máa gbé mi dé ibi tí màá ti gùn mọ́tò ibi iṣẹ́. Ibi iṣẹ́ mi ni mọ́tò. Mọ́tò ibi iṣẹ́ mo n máa wọ̀ lọ ibi iṣẹ́. Ní wọ mọ́tò mi. Tán bá ti gbé mi bọ́lẹ̀ ẹni bí tó yẹ kó gbé mi bọ́lẹ̀ síbí, màá gbé ọ̀kadà máa lọ ilé.

Ṣé o ti lọ sọ́ sodẹrí? Rárá, mi ò lọ sọ́dẹ rí o. Iran mi ò ṣọdẹ rí o. Mi ò mọ̀ bo ya mo níran kan tí ṣọdẹ rí. Mi ò lè lọ sọdẹ o. Obìnrin ni mí, mi ò lọ sọdẹ rí o. Àmo máa ń wo àwọn ìròyìn nípá awọn lọ́dẹ kọ̀ọ̀kan. Pa mọ́ emi fúràrami, mi ò lọ sọdẹ rí.

Kí ni mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Kí òṣìṣẹ́ tuntun yẹn kó mọṣẹ́ ní iṣẹ́, ká mamá jà nítorí pé òṣìṣẹ́ tuntun náà ò ṣiṣẹ́. Kó mọṣẹ́ ní iṣẹ́, kó mamá fi ṣẹ́ falẹ̀. Tí òṣìṣẹ́ tuntun bá ti mọṣẹ́ ní iṣẹ́, tí ó fi ṣẹ́ falẹ̀, kó sì ń kankan tó fẹ́ fà ìjà. Tí ó bá, tí ó bá ti fi, tí ó bá ti fi ṣẹ́ falẹ̀ ni ìkan náà ló lè fà jà.